Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni pé ó dùn, ó dẹ̀ máa ń ṣe ara lanfafàní. Ìwádìí fi hàn pé ẹni tó bá máa mu ice cream àbí àwọn ohun tó ń jáde láta ẹran bí i wàrà, wọ́n máa ń ga. Ìdí nìyí ló jẹ́ pé àwọn ará Netherlands ló máa ń ga jù ní ilé ayé.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Mo máa ń ṣẹ pàdé àfojúsùn títa mi nígbà mi, ìgbà míì dẹ ni mi ń pàdé àfojúsùn mi. Àmọ́ ǹkan tó dáa jù ni pé inú mi dùn láti ṣàlábàpáde irú, irú website yìí tó ń sọ nípa, tó ń ṣàfihàn sísọ èdè Yorùbá láti gb'ówó.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Mo máa ń kọ ìròyìn dáadáa níbi iṣẹ́ mi torí pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú fọ́rúùmù kan táwọn èèyàn máa ń tí ń ka ì n pa ìròyìn. Ìròyìn tí mo ti kọ láàárọ̀ yìí ti tó ogún. Mo dẹ̀ máa ń kọ ìròyìn yàtọ̀, ìròyìn pàtó pàtàkì kan yàtọ̀ nípa òrò ìṣèlú tó ń lọ ní ilẹ̀ Nàìjíríà. Ǹnkan tó ń lọ ni nisinyi ni pé Gómìnà Fubara ilẹ̀ ti Ìpínlẹ̀ Rivers, ó ti ní a, a, ó ti ní ìdàgbàsókè lórí, ó ti n ní apá, ó ti n ní, ó ti n ní ìgbéga lórí ẹni tó fi hàn si, ẹni tó fisipò gangan yen formu Gómìnà tẹ́lẹ̀ rí Wike.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi nípa iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ gan-an, àkọ́kọ́ náà ni pẹ̀lú ọjọ́ orí mi. Ǹkan kan tó wà lọ́kàn mi ni pé mò ń fẹ́ láti ní iṣẹ́ tó máa gbà mí níyànjú tó máa ń mú owó wá láti ṣègbéyàwó. Mò dẹ̀ ń fẹ́ láti kọ́ ẹ̀rọ nípa ẹ̀rọ, ayélujára tó ń pè ní back end development. Tó bá di ìparí oṣù yìí ni màá bẹ̀rẹ̀ rẹ̀. So lẹ́yìn náà tí màá ti kọ́ ọ́ tán, ó máa fún mi láǹfààní láti ṣiṣẹ́ láti sanwó dáadáa. Mo fẹ́ di ènìyàn pàtàkì ní ọjọ́ iwájú.

Ṣé o máa ń gba àwọn ìmẹ́lì àìwúlò? Éèyẹ, ọ̀gá mi eléyìí tún le yàtọ̀ o, èwo ló ń jẹ́ ìmẹ́lì àìwúlò? Mi ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ o, bóyá torí pé mi ò dẹ̀ jẹ́, mo dẹ̀ jẹ́ ọmọ yékéré. Tí ó bá yá ta bá bí àwọn àgbàlagbà léèrè lárugbó, wọ́n lè sọ ìtumọ̀ rẹ̀, àmọ́ mi ò mọ ohun tó ń jẹ́ ìmẹ́lì àìwúlò. Ǹkan tó bá ṣẹlẹ̀ ni pé, tó ẹ pé ìmẹ́lẹ́ lẹ ń sọ, èmi ò ń ṣe ìmẹ́lẹ́, mo máa ń gbìyànjú torí pé Mùsùlùmí ni mí, Mùsùlùmí ò gbọdọ̀ máa ṣe ìmẹ́lẹ́

Ọ̀rọ̀ yìí pa mi lẹ́rìn-ín. Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Ọmọ ọdún mo ti dàgbà lórí o, mo ní ọjọ́ lọ rí fá. Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Mo dẹ̀ ti ń wẹ̀ láti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún méje àbí mẹ́jọ títí di ìsìn. So mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Tó bá dẹ̀ yà, ní, ká ní ìwà han in ọdún méji àbí mẹ́ta sí ìsìn, èmi náà máa wẹ̀ fún ọmọ mi.

Ṣé o ní ọkọ̀? Rárá mi ò ní ọkọ̀, ẹsẹ̀ ni mo fi máa ń sá, ṣùgbọ́n ní ọdún, méàrún sí mẹ́fà ní ọjọ́ iwájú, èmi náà ó ra ọkọ̀ pẹ̀lú iṣẹ́ mi, àti pé pàtàkì jù lọ, tẹ́ bá san owó tó dáa fún mi, mo lè fi owó tẹ́ bá fún mi, mo lè, mo lè kojọ́ kí n fi ra ọkọ̀

Na okay, ó ti yé mi nisiyi íméèlì. À, ìgbà tí mo máa ń ṣàyẹ̀wò íméèlì mi pọ̀ lójúmọ́ torí pé mò ń wásẹ́. Ó di dáadáa fún mi láti máa ṣàwèwò ṣàwèwò íméèlì mi láì láì gbà kí nígbà kúù gbà. So mo máa ń ṣà-- ìgbà tí mo máa ń ṣàwèwò íméèlì mi lójúmọ́, ó máa tó ìgbà ọgbọ̀n lọ́jọ́ tí mo bá ń wásẹ́ dáadáa. Ṣùgbọ́n ní ọ̀nà níì lákòótán ní eré fèè, mo máa ń ṣàwèwò ètò ẹ̀ mẹ́wàá lójúmọ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Nǹkan tí mo ń ṣe jù níyẹ̀n, níwọn ọdún díẹ̀ sẹ́yìn mo máa ń lọ sí ilé ẹ̀kọ́ lọ kọ́ àwọn ọmọ ní, àmọ́ láti ọdún tó lọ, láti oṣù kejọ ní ọdún, ọdún tó lọ ni mo ti bẹ̀rẹ̀ sí máa siṣẹ́ ní ilé torí wípé iṣẹ́ tí mo ń ṣe fàayè gbà á, inú mi de ń dùn torí pé owó tó ń san fún mi ju owó tí mo ń rí ní ilé ẹ̀kọ́ lọ. So lẹ́yìn, nítorí náà mo ní ìfẹ́ sí iṣẹ́ ṣíṣe láti ilé torí pé ó ń fún mi ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ backend development tí mo fẹ́ kọ́

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, mo máa ń mu wọn dáadáa torí pé ara mi ò ya. So nígbàkigbà tára mi, ní ìwòn ọgbà díẹ̀ sẹ́yìn, mò ń ṣe òfin kìn. So fún odi ọjọ́ máa mẹ́ta àbí mẹ́ẹ̀rin ni mo fi ń lo òògùn, ni mo fi ń lo ẹ̀rọ ìlera bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o. Ní ìgbà tí mo wà ní ilẹ̀ Haúsá, ìgbà kan wà tí mo máa ń fun awọn, tí máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà, màá bá wọn bu tọ̀dọ́ wọn sọ́tọ̀, èmi náà de máa jẹ tọ̀dọ́ mi. Àmọ́ nígbà tí mo dé ilẹ̀ Yorùbá, tí ó jẹ́ ìlú mi, tó jẹ́ ilẹ̀ mi, mi ò jẹun pẹ̀lú àwọn oníbàárà mọ́, torí pé àwọn oníbàárà ọ̀dọ̀ wa, wọ́n ò dàbí ti ilẹ̀ Haúsá. Wọ́n máa ń tọrọ, wọ́n n wá bá wa n lé, wọ́n máa ń gba iwajú ilé wa kọjá ni. Ẹ̀hẹ̀ẹ́n! Owe Yorùbá dè ní ìdálu ouń ṣèlú. Ní ilẹ̀ Haúsá, bí wọ́n ṣe ń ṣe nìyẹn, àmọ́ ní ilẹ̀ Yorùbá, oníbàárà yén ò le fun lóúnjẹ kí ó wá máa bá eeyàn jẹun. Ǹkan tó wá ń bẹ nìyẹn.

Àkókò mélòó ni ó máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní ẹ̀yìn ọ̀run ìṣái nítorí pé Mùsùlùmí ni mí. So tó bá ti di ago, nítorí náà tó bá ti di ago mẹ́sàn-án sí mẹ́wàá máa lọ sùn. Ó tun di ọjọ́ kejì ni yẹn. Àkókò tí mo máa ń lọ sùn nìyẹn. Àmọ́ nígbà tí mo wà lékòó, ó máa ń tó bí ago mọ́kànlá sí méjìlá kí n tó sùn.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? À, ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀. Mo rántí wípé ìgbà tí mo wà ní ọmọ ọdún márùn-ún, ìyá mi bí ọmọ tuntun jòjòló. Mo dẹ̀, mo sì sọ fún àwọn tíṣà mi ní súkù pé ìyá mi ti bímọ, ẹ wá jẹun nílé wa o. Gbogbo wọ́n sì wá. Ǹkan tí mo tún rántí ni pé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ high school, ilé ẹ̀kọ́ girama tí àwọn olóyìnbo ń pè ní high school, wọ́n fẹ́ fi mí jẹ́ class captain. Mo wáa ń sunkún pé "à, mọọmí o nà mi". Mo tún máa ń rántí pé ìgbà ní ọdọọdún ta bá ṣe iléyá, torí pé mùsùlùmí ni mí, a máa ń gb'ọdùn lọ kí àwọn èèyàn, wọ́n dẹ̀ máa fún wa lówó àti oúnjẹ.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí n bá jí ní òwúrọ̀ ọjọ́ kọ̀ọ̀kan, mo máa ń kọ́kọ́ lọ kírun fún Olúwa mí ná. Lẹ́yìn náà, màá de bẹ̀rẹ̀ síí máa siṣẹ́ tí mo ń ṣe nílé. Àwọn iṣẹ́ tí mo ń ṣe náà o máa ń gba àsìkò mi lójoojúmọ́. Tí n bá ti jí, mo tún máa ń ṣe àwọn nǹkan mi bíi kí n fọnu mi, kí n ṣe ẹ̀sìn mi.

Báwo ni o ṣe máa ń gba ìyin? Mo máa ń gba ìyin tí mo bá ṣe dáadáa nínú iṣẹ́ tí àwọn olù ọ̀gá mi bá gbé fún mi. Nii, ní pàtàkì, nípa, ní pàtó ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lónìí wọ́n fún mi ní ẹgbẹ̀rún mẹ́wàá torí pé iṣẹ́ tí mo ṣe ó ká máa máa.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ní báyìí mi ò ní àpò owó, àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo ní, mo máa ń fi ẹ̀rọ ìfigbowó ní ẹnu báǹkì gbà síbẹ̀, àti owó àti àwọn ẹ̀rọ afi, afi, afi ìròyìn ye pa ènìyàn. Mo máa ń fi gbogbo ẹ̀ sínú àpò ìgbowó mi, àpò owó mi.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Tóbá jẹ́ pé láti fi fóònù yà, mo mọ̀ bẹ́ẹ̀. Àmo láti fi pencil àti paper yà, mi ò mọ̀ bẹ́ẹ̀. Omọ ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ni mi, mii ṣ'ọmọ́ ilé ẹ̀kọ́ áàtì àbí àṣà atì iṣe. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo lè ya àwòrán pẹ̀lú, pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

Ṣé o ti lọ sóde rí? Dáadáa, dáadáa. Láì mọ iyègbà. Ode tí mo lọ ní, ní ọjọ́ díẹ̀ sẹ́, ní ìgbà díẹ̀ sẹ́yìn ni òde ìgbéyàwó ọ̀rẹ́ mi. A jọ pàdé ní yunifásítì ni, ní ọdún 2014. A dẹ̀ mọ́ra títí àti igba yẹn la dẹ síbẹ̀ rẹ tí máa sọ̀rẹ́ títí dàsìkò yìí. Ó ṣe ìgbéyàwó rẹ̀ lóju ni ìlú Osogbo tó jẹ́ amúlétí ìlú mi ẹdẹ, ìlú ẹdẹ tí mò ń gbé. Mo lọ ní bíi ọwọ aago mẹ́ méjìlá, alẹ́ aago méjì lẹ́yìn tí mo kírun zuri tàn, ìrun aláìlá. Ìgbà ẹni mo lọ. Mo dẹ̀ dé bè ní aago méjì kọjá. Mo jẹun, mo yọ̀ pẹ̀lú oníyàwó, pẹ̀lú oní, pẹ̀lú ọkọ ìyàwó àti, àti àwọn àbúrò rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ pẹ̀lú àwọn ará yunifásítì tí a jọ lọ sí sukul.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi lóòrèkóòrè ní pàtà-- ní pàtó bóyá ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀méjì lọ́sẹ̀. Ó yẹ-- ó níí ṣe pẹ̀lú bí aṣọ mi bá ṣe dọ̀tí tó. Tí iye awon aṣọ tó bá tí mo fẹ́ fọ tó bá pọ̀, màá tètè fọ̀ọ́ nù. Ṣùgbọ́n tí ó bá fọ́, tí ó bá pọ̀, mo lè fún-un lọ́jọ́ díẹ̀. Ṣùgbọ́n mo máa ń fọṣọ mi lóòrèkóòrè ni.

Ṣé o ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni dáadáa. Ìrìnàjò tí máa kọ́kọ́ rìn lọ sí ìlú mìíràn jẹ́ ìlú Osogbo. Nígbà tí mo wà nílé ẹ̀kọ́ girama ni a lọ ṣe ìdán, ẹh, ìdánwò, à, ìfijá, ìfijí, ìfijédí, ìfigadígba, ifa-ifaga-ifi-ifi pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ mìíràn tó wà ní ìlú mi. Mo lọ sí ìlú Osogbo pẹ̀lú olùkọ́ mi tó ń kọ́ mi ní biology iyẹn, Ọ̀gá Ọ̀gbẹ́ni Ayodeji. Lẹ́yìn náà, ìgbà tí mo parí ilé ẹ̀kọ́ girama mi, mo lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Orílẹ̀-èdè Benin Republic. Mo lọ Cotonou níbẹ̀, ní ìlú kan tí wọ́n ń pè ní Cotonou bẹ. Mo dẹ lọ ṣe àrí, mo lọ ṣe, mo lọ fún àríyá lọ́dọ̀ àwọn ẹgbàá bùrọ̀ bàbá mi. Lẹ́yìn náà, ìgbà tí mo rí, tí mo ní admission sí ilé ẹ̀kọ́ university, mo máa ń lọ sí, ẹ, Ìlọrin ní ìlú mìíràn láti lọ ṣe exam àti láti lọ sanwó. Lẹ́yìn náà, ìgbà tí mo ní admission tán, mo bẹ̀rẹ̀ sí máa lọ sí ìlú Ìlọrin. Mo dẹ̀ máa ń lọ sí Ìlọrin lẹ́yìn náà àti máa lọ sí Èkó àti ilẹ̀ Cotonou ní ilẹ̀, ní Orílẹ̀-èdè Benin Republic. Ìgbà tí mo parí ẹ̀kọ́ university mi, mo lọ sí, wọ́n, wọ́n gbé mi lọ sí ìlú Gombe láti lọ ṣe àgùnbánirọ̀. Mo dẹ̀ kúrò láti Ìlọrin, mo lọ sí Niger. Láti Niger, mo lọ sí Kaduna. Láti Kaduna, mo lọ sí Kogi. Láti Kogi, mo lọ sí Abuja. Láti Abuja, mo lọ sí Jos. Lẹ́yìn Jos, mo lọ lọ sí Kaduna. Lẹ́yìn Kaduna, mo lọ sí Jos Plateau. Lẹ́yìn Plateau, mo lọ sí Bauchi. Lẹ́yìn Bauchi, mo lọ sí ìlú Gombe. Ìgbà tí mo wáa parí tí mo fẹ́ wá sílé, mo gba ìlú Gombe lọ sí ìlú Yobe. Láti Yobe, mo lọ sí Jigawa. Lẹ́yìn, láti Jigawa, mo lọ sí Kano. Láti Kano, mo lọ sí Abuja. Láti Abuja, mo lọ sí Kogi. Láti Kogi, mo lọ sí Osun. Láti Osun, mo lọ sí Ọ̀yọ́. Láti Ọ̀yọ́, mo lọ sí Ìlọrin. Ìgbà tí mo wáa kúrò ní Ìlọrin ni mo padà sí ìlú Osun, lọ wá sí ilẹ̀ ìlú Ẹdẹ tó jẹ́ ìlú bàbá mi.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbojú lójoo oju, iboju lojoojúmọ́? Tí n bá ń lọ sí ilé, ilé hospital, mo máa ń wọ ojú ìbojú, ṣùgbọ́n nígbà tí mii tíì lọ, mi i wọ mọ́. So tí n bá lọ, mo máa ń wọ fún bí i wákàtí méjì àbí wákàtí kan.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyewó rẹ̀ dà, wọ́n bi mi léèrè nípa ṣé mo máa ń lo ojú ìbojú, mo sì sọ fún wọn pé mii mo máa ń lò lẹ́ ní ẹ̀kọ́okan tí n bá lọ sí hospital, bẹ́ẹ̀ni. Àmọ́ tí n bá wà n lé tí n bá ń lọ síbi tí eruku wà mo lè lò ó.

Báwo ni o ṣe máa ń ran àwọn èeyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ tó wà lára ní àdúgbo-- àyíká mi nípa owó àbí ohunkóhun tó n bá nílò. So owó ni ó ṣe pàtàkì jù nínú iranlowo tí mo máa ń ṣe fáwọn èeyàn. Ẹn tó bá dẹ̀ fẹ́ bóyá mo lọ sídi odò tí mo fẹ́ pọn omi, mo rí ẹni tí o fẹ́ kí ń gbérú òun, mo máa ń gbérú. Tí mo bá dẹ̀ n kọjá lo ti mo rí ẹni tí ó ní kí ń gbérú òun, mo máa ń gbérú won. Tó máa wà nidi kọ̀ǹgà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ̀ bí a tí ń fọn? N ó lè fọn fèrè tó òyìnbó ń pè ní whistle, àmọ́ tó bá yẹ pé èyí tí wọ́n ń pè ní trumpet àbí saxophone, mi ò lè fọn, bo-- mi ò lè fọn torí pé mi kọ nígbà tí mo wà ní kékeré. Ǹkan tó wà níbẹ̀ nìyẹn. Àmọ́ mo máa ń fọn fèrè, mo máa ń fọn fèrè whistle, mo lè fọn ẹ̀rọọ, mo lè fọn bolombolom tá ń wọ̀nì òyìnbó ń pè ní balloon.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ilé ni, mo máa ń ṣe ogbón, mo máa ń lo àwọn àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi dáadáa. Tí àbúrò bàbá mi bá dé láti ilu kútọ̀nu, eléèti mo lọ bá a nínú àgbéyẹ̀wò tó lọ. Mo máa ń lọ kí wọn nílé, màá dẹ bá wọn ṣ'eré díẹ̀ fún bi wákàtí méjì àbí mẹ́ta kí n tó kúrò níbẹ̀. Tí mo dẹ̀ máa ń kọ-- mo sì máa ń kọ àwọn ará ìlú wa, ará, ará ilé mi, mo máa ń kọ àwọn ẹbí mi, mo máa ń pè wọ́n lórí ẹ̀rọ abánisọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dáadáa. Èmi àti ìyá mi la jọ ń gbé ilé, mo dẹ̀ máa ń bá wọn lò dáadáa.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́ torí pé orí rẹ̀ ni mo ti ń ṣe àwọn iṣẹ́ mi. Iṣẹ́ ilé tí mò ń ṣe, orí rẹ̀ ni mò ti ń ṣe. So lọ́pọ̀ ìgbà ni mo máa ń lò ó. Mo dẹ̀ lè sọ tó bá jẹ kí mo fẹ́ fi òǹkà si, ká só pé bí ìgbà ọgọ́rùn lójúmọ́, lójoojúmọ́ ni mo máa ń lò ó.

Ṣé o máa ń fi ìdáàbòbò òórùn sára? Mo máa ń fi ìdáàbòbò òórùn sára. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra miín, ṣùgbọ́n èyí tí mo ń lò tẹ́lẹ̀ ti tán. Tó ba jẹ pé perfume lẹ ń gbà níyànjú nípa ìdáàbòbò òórùn, mo máa ń lò ó dáadáa. Mo ṣẹ̀ṣẹ̀ sanwó imiiran lónìí ni tí mo fẹ́ rà, tó bá di ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ ni màá lọ gbà.

Ṣé o wọ gíláàsì? Rárá, ojú ọ̀dùn mi, mi ò wọ gíláàsì. Àmọ́ tó bá pé gíláàsì fún ayẹyẹ bí fashion glass ni ẹ gbà léèró, ìgbà kan wà tí mo máa ń lò ó nígbà tí mo wà nílùú Gombe. Ìgbà tí mo kọ́kọ́ dé láti ilẹ̀ Kútọ̀runú náà ní ọdún 2013, mo gba gíláàsì kan bọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi tó ń jẹ́ ọmọ ilẹ̀ Niger Republic. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà, ìgbà tí mo ti ń lo gíláàsì ni ìgbà tí mo wà ní Gombe tí ojú mi ń pọ́n nípa ìyẹ̀fun tó ń kó sí mi lójú, mo wá ra gíláàsì, mo dẹ̀ máa ń lò ó dáadáa. Àmọ́ láti ìgbà yẹn mi ò tí ì lò ó. Bóyá tí mo bá lọ́wọ́lọ́wọ́ tí mo fẹ́ ṣe fashion, mo lẹ̀ rà á.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì lórí pé mo máa ń lo incognito. Nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan tó ní, tí mo ní, mo ní èèè bukata sí ààyè ìkọ̀kọ̀, mo dẹ̀ máa ń gbìyànjú láti má jíkí àwòrán mi wà lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo ààyè tí mo ti ń lo Íńtánẹ́ẹ̀tì, picture, àwòrán, ewé ló wà níbẹ̀, mi jẹ kí ojú mi wà níbẹ̀. Nítorí náà, ẹni tó bá mọ, àwọn ìyẹn kò lè mọ orúkọ mi lásán ni wọ́n ò lè mọ bí mo ṣe rí. Mo máa ń dáàbò bo ààyè àwòrán mi lórí ààyè, mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń ṣètò owó iṣẹ́ pẹ̀lú ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún mi nípa pípé nọ́mbà àkáùntì mi fún wọn tí ó bá di ìgbà tí mo fẹ́ bá wọn ṣiṣẹ́. Ó ní iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ báìbàì, òní ni wọ́n sanwó oṣù fún wa, mo dẹ̀ ṣẹ̀ n di, mo fi àtẹ̀jíṣẹ́ sí wọn pẹ̀lú nọ́mbà àkáùntì mi ni wọ́n fi ṣẹ̀ n di, ni wọ́n fi ṣe owó, ni wọ́n fi sanwó jọ ẹ, sanwó ranṣẹ sí mi. Bákan náà ni mo ṣe pẹ̀lú e yín lánàá tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yìí.

Ṣé o fẹ́ràn ìrìn àtẹ̀gùn? Àáà, mo fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Àmọ́ níbi tí Yorùbá ní "Ehn" kí ló bàjẹ́ ọ jẹ́? Á pàrọ̀ igun jù tán lọ. Àti ìgbà tí wọ́n ti bí mi títí di ìgbà tí mo wà báyìí, mi ò tí ì rìn ìrìn àtẹ̀gùn rí. O sì wù mí kí n nána lówó lọ́wọ́ kí n lè rìn àtẹ̀gùn lọ sí ìlú mìíràn gẹ́gẹ́ bí Saudi Arabia ní ìlú Mecca kí n lọ ṣe hajji àti umra àti àwọn ìlú mìí mìí kí n lọ wo bí ayé ṣe rí.

Ṣé o máa ń wọ ìbòrùn? Ọkùnrin ni mí mi ń wọ ìbòrùn, àwọn obìnrin ló máa ń wọ ìbòrùn, àmọ́ mo máa ń wọ fìlà nígbà tí mo bá ń lọ sí jímà lọ́jọ́ Jumua mo máa ń wọ, mo máa ń dé fìlà dáadáa, àti ìgbà tí mo máa ń jáde naa, mo fẹ́ ra fìlà mọ́ mí tìlórí lọ́wọ́ báyìí, àti pé ọkàn, ìrìn mi ò tí jẹmọ́, jẹmọ́ bí ó ti ń ta fìlà, mi ń lo ìbòrùn.

Báwo ni o ṣe máa ń kọjú ìdènà ọkọ̀? Mo máa ń kọjú ìdènà ọkọ̀ pẹ̀lú gígùn ọ̀kadà. Tibi tí mo bá ń lọ tí ó bá ti ọ̀kadà bá lè lọ, màá gbé ọ̀kadà, tí ọ̀kadà kò bá lè lọ, màá gbé márúwá. Márúwá oníkẹ̀kẹ́, ó ní oke ìrìn, nǹkan ìrìn, nǹkan ìrìnsẹ̀, ẹlẹ́sẹ̀ mẹ́ta, òun ni mo máa ń gbé. Gẹ́gẹ́ bí gbà tí mò ń lọ láti Ẹdẹ sí Òṣogbo, tí n bàá lọ sí osíbítù, márúwá ni mo máa ń gbé láti Ẹdẹ dé Abẹ́ẹ́rẹ̀ kí n tó wá gbé ọkọ̀. So mo máa ń dé náà i mo ma ń, bí mo ṣe máa ń kọjú ìdènà ọkọ̀ ni pé mo máa ń lo nǹkan ìrìnnà mìíràn yàtọ̀ sí ọkọ̀.

Nígbà wo ni o máa ń fà? Kí ni mo ń fà? Mi, ìbéèrè ò yé mi dáadáa. Kí ni mo ń fà? Àbí kí ni mo ṣe ìbéèrè tó kányìn ni, tó kányìn lè ń béèrè nípa? To ba je pé yẹn ni, ìgbà tí mo bá ń lọ sí ìlú tó jìnnà, mo máa ń wá ọkọ̀, ọkọ̀ náà ni. Bí ó ti e, wú lè jẹ́ pé mo fẹ́ gun ọkọ̀ onírin, ọkọ̀ ojú irin, àmọ́ láti ọjọ́ tí wọ́n ti bí mi, mi ò tíì rí àyè láti gun ọkọ̀ onírin, ọkọ̀ ojú irin. Mo dẹ̀ tí lọ sí ojú, ẹ́, ibi ibùdó ìwọkọ̀ ojú irin ní àìmọye ìgbà, bí ẹ́meji, a bí ẹ́metà, bẹ́ẹ̀ kan tí mi rí wọ. So, ǹkan tó wà ń bẹ ni yen.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? O ti pẹ́ díẹ̀ àmọ́ tí mo o fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni mo kọyin ko i ìgbékalẹ̀ iṣẹ́ mi nítorí pé abiki, e ẹ̀rọ application tí mo ń lo ohun ni ńi ilò mo ní lò láti kọ àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ láti lè dáàbò bo àwọn owó mi tó wà nínú application yẹn, so mo wá kọ sílẹ̀

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀. Gẹ́gẹ́ bí eléyìí tí mò ń ṣe lọ́wọ́, mo nílò láti mọ, òò Yorùbá pàtàkì, ọ̀rọ̀ Yorùbá pàtàkì láti lè máa túmọ̀ àwọn nǹkan tí mò ń kà, láti lè lo nínú gbólóhùn. Àti pé nínú iṣẹ́ kejì tí mò ń ṣe, mo nílò láti mú àwọn èèyàn mẹ́-mẹ́ẹdógún wá, kí wọ́n wá faramọ́ iṣẹ́, kí wọ́n wá darapọ̀ mọ́ wa lórí ẹ̀ lóṣooṣù. Léyìí sì le fún mi. So àwọn ìdojúkọ tí mò ń bá fi hàn, tí mò ń kọ́ nìyẹn.

Irú kọ̀mpútà wo ni o ní? Ìbéèrè tó dáa ní eléyii. Kọ̀mpútà tí ìyá mi kọ́kọ́ rà fún mi, ó jẹ́ HP nígbà tí mo wà ní yunifásítì ní ọdún 2017 àmọ́ wọ́n gbé lọ nínú yàrá mi. Lẹ́yìn náà ni ẹni kan bùn mi ní kọ̀mpútà HP mìí tó tóbi tó sì ti pé gan. Lẹ́yìn náà, ó wá kọ̀mpútà yẹn, ó kọ̀mpútà yẹn, ó bàjẹ́, ìwọ àwo ojú rẹ̀ ó san, kò ṣeé lò mọ́. Mo wá nílò láti tà á fún ẹni kan. Àmọ́ báì ní báì, kọ̀mpútà tí mo ń lò ní Dell, Dell Latitude 7400 ni mo ń lò báyìí. Mo sì fi owó tó tó igba, igba lé lọ́gọ́rùn ún ó dín ẹgbẹ̀rún, ogún ẹgbẹ̀rún mẹ̀wá òun ní mo fi ra.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọ̀rọ̀ yìí pamí lẹ́rin púpọ̀ ní torí pé mo ràn tí nígbà tí mo no wà ní kíláàsì ìpele kẹ-kẹfà ní ilé, ni ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìyá mi gbé bisikíìtì fún mi, bisikíìtì Pali kan fún mi lọ́jọ́ ìbí mi pé kí n lọ fi ṣ'ayẹyẹ ọjọ́ ìbí mi ní súkù. Àmọ́ nígbà tí mo dé ilé ìwé, mo wá bẹ̀rẹ̀ sí máa yọ́ jẹ lẹ́yo-kọ̀kan, kò pẹ́ kòjinna ni olùkọ́ ká mi pé mò ń jẹun. Wọ́n wá bi mí lère, kí ni mò ń jẹ ngbà tí mo fi hàn-wọn. Ó ní, "à íwọ ni kan lo ń dá jẹ ni." Wọ́n wá gba lọ́wọ́ mi, wọ́n pín fún àwọn ọmọ kíláàsì mi àti àwọn olùkọ́ ìyókù. Ọ̀rọ̀ yìí pamí lẹ́rin, àmọ́ láti ìgbà tí mo ti dàgbà, ìyi ẹ̀sìn tí mò ń ṣe ẹ̀sìn Islamù, ó jẹ́ fí ye mi pé kò da kí èèyàn máa sọjọ́ ìbí. Só, mi sọjọ́ ìbí mi mọ́.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ní tòótọ́, mi kí ń, mi ń, mi ń kí ń lo ago, ago ọwọ́ ṣùgbọ́n mo máa ń lo tùràrí tí à ń pè ní perfume tí bá ti rà. Ní kò pẹ́, lónìí ni mo san, mo san, mo fi owó ránṣẹ́ sí ẹni tí ó máa bá mi ra, sọ ẹni tí ó ń ta ìtúràrí yẹn, màá sì lọ gba ní Jímọ̀ tí ń bọ̀.

Ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn that is headset? Mi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn torí pé ohùn mi jákè àti pé iṣẹ́ tí mò ń ṣe kò nilo rẹ Àmọ́ tí ń bá, ó ní iṣẹ́ tí mo gbà, tí mo gbà tó máa jẹ́ kí n lo. Ṣùgbọ́n mi ò tí ì lọ rà, dípò pé màá lo, t'ówo bá ti wà lọ́wọ́ mi, tí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe tó bá ti ní ìwúlò sí, màá lọ rà.

Èso wo ni mo fẹ́, ni o fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù ni apple, àti ó ní mo fẹ́ràn nítorí pé ìgbà tí mo wà ní kékeré, àbúrò bàbá mi tó ń gbé ìlú Cotonou ní orílẹ̀-èdè Benin Republic, wọ́n máa ń mú wálé tó báa tí ń bọ̀. Nítorí náà mo nífẹ̀ẹ́ rẹ̀ gaaani, ó sì wọ́n, èso tó sì ní àǹfààní púpọ̀ ni. Lẹ́yìn náà èso tí mo tún, tí mo tún fẹ́ràn jù ni mango. Mangoro ó jẹ́ èso kan tó, tó ní mo nífẹ̀ẹ́ sí. Mo sì máa ń, ó sì wà lágùgbè mi, àyíká awọ, árọ́wọ́tó mi ló wà. Nítorí náà kò jẹ́un tó le. Nìkan èso tí mo ti nífẹ̀ẹ́ sí jù ni cashew. Mo nífẹ̀ẹ́ cashew gan torí pé ìgbà tí mo wà ní ilé ìwé girama, cashew yìí ó wà ní ilé ìwé wa tó pọ̀ gan. So nítorí náà tó bá di ọjọ́ Alárùn, ọjọ́ Thursday, Thursday ni àwọn ọ̀gá wa máa ń sọ fún wa ká lọ síbi cashew ká lọ bá wọn sa, ẹ́ náà, ẹ́ ẹ̀pa rẹ̀ wá. A ó wá mú ká tí ó bá ṣe wúwa, gbogbo aṣọ sukuu wa ló máa bàjẹ́. A wáa bá wọn kó ipò ẹ̀pa rẹ̀ lọ fún wọn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọmọde àti ìtúnu A máa ń ṣe ìtúnu lẹ́yìn tá bá gba awẹ ramadan tan, a dẹ̀ máa ń ṣe iléyá ní ọjọ́ kọ̀ọ̀kanla oṣù Ajọ̀dún ti mo fẹ́ràn ni àjọ̀dún iléyá torípe a máa ń pa ẹran, a dẹ̀ máa ń jẹun lọdun yii gan, a máa ń dùnnú dáadáa, a dẹ̀ máa ń bá àwọn èèyàn ṣe, a máa ń gboúnjẹ fún àwọn èèyàn gan-an ni. Màá dẹ̀ tún wọ aṣọ́ tuntun, àti bàtà tuntun, àti fìlà tuntun, àti perfume, àti turarí.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Iṣẹ́ tí mo fẹ́ ṣe ní, tí mo fẹ́ ṣẹ̀ gbé ayẹ, ayẹwo, tí mo fẹ́ ṣe ìdánwò rẹ̀ lánàá kò bá gbà mí láàyè láti máa pe àwọn oníbàárà tuntun. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò gbà mí lá, kò gbà mí níí, kò ní wúlò láti máa pe àwọn oníbàárà tuntun. Ṣùgbọ́n mo máa ń bá wọn sọ̀rọ̀ nípa jí, nípa di darapọ mọ ilé iṣẹ́ tí mò ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìmeèlì àti Twitter, ṣùgbọ́n mi kì í pè wọ́n.

Ṣé o fẹ́ràn pínpín oúnjẹ rẹ? Mi, mi ò fẹ́ràn pínpín oúnjẹ mi, àmọ́ mo nífẹ̀ẹ́ sí kí èmi àti ẹnìkan jọ máa jẹ oúnjẹ mi. Mi ò fẹ́ràn kí a máa pín, àmọ́ mo máa ń bá èèyàn jẹun, mo de ní ìfẹ́ sí kí èmi àti ẹnìkan jọ máa jẹ. Nínú ẹ̀sìn Islam, ó fi-- Anàbí Salu Ala ánàbí Salalau Ṣalam fi yewa pé ó dá ká máa albarka wa n bí ká máa jẹ oúnjẹ. So mi ò ní ìfẹ́ sí kí ń máa pín, but mo ní ìfẹ́ sí kí èmi àti ẹnìkan jọ máa jẹ.